Ṣé ó rọrùn láti dárí àwọn ènìyàn jì? Bẹ́ẹ̀ni, fún mi ó rọrùn láti dárí ji àwọn ènìyàn. Nítorí pé Ọlọ́run sọ fún wa wípé kí a máa dárí ji àwọn tí ó bá ṣẹ́ wa kí oun náà lè dáríji wa. Idi tí mo fi máa ń dárí ji àwọn ènìyàn niyen ó rọrùn fún mi láti dárí ji àwọn ènìyàn tí wọ́n bá ṣẹ́ mi. Boyá wọ́n ń sọ̀rọ̀ tí ó dà sí mi ni tàbí wọ́n wùwà tí ó dà sí mi, mo máa ń dárí ji wọ́n. Nítorí pé Ọlọ́run sọ wípé kí n dárí ji wọ́n.

Ṣé mo máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Mo fẹ́ran ago ọwọ́ lọ́pọ̀lọpọ̀. Páápàá jùlọ, ago ọwọ́ tí ó bá jẹ́ àwọ̀ dúdú, mo máa ń nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo máa ń wọ ago ọwọ́ dáradára. Bóyá mo fẹ́ jáde ni, tàbí mo fẹ́ lọ sí ibi iṣẹ́, tàbí mo fẹ́ lọ sí ilé ìjọsìn, tàbí mo fẹ́ lọ sí ibi tí wọ́n ti ń ṣe ayẹyẹ, mo máa ń wọ ago ọwọ́ dáadáa.

Báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Mo máa ń farabalẹ̀ ní àkọ́kọ́ kí n tó kọjú ìṣòro. Tí bá ti rí pé ìṣòro wà, mo máa farabalẹ̀ náà. Máa wá wo bí ìṣòro náà ti jẹyọ. Máa wo ibi tí ìṣòro náà ti wá. Tí mo bá ti wá rí ibi tí ìṣòro náà ti wá, màá wá wá bí mo ṣe máa wá solution sí ìṣòro náà. Tí wá ti rí pé ìṣòro náà lé lé yìí, màá wá bí mo ti máa wá solution sí ìṣòro náà láti ṣe gbogbo nǹkan tí mo nílò láti ṣe láti mú ìṣòro náà kúrò.

Kí ni àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò? Àwọn eyí ti mo n lò ni mo máa ń lo ọṣẹ, mo máa ń lo kọ̀ìnkọ̀ìn tí mo fi máa ń gbọ ara. Mo máa ń lo ọṣẹ, mo máa ń lo kọ̀ìnkọ̀ìn, mo sì máa ń lo àwọn ọṣẹ tí mo fi máa ń pa gbogbo abiyá mi náà tí mo bá fẹ́ wẹ̀. Nítorí náà, mo máa ń lo kọ̀ìnkọ̀ìn, mo máa ń lo ọṣẹ, ọṣẹ oríṣiríṣi. Mo ní ọṣẹ tó pọ̀ nínú balùwẹ̀ mi àti kọ̀ìnkọ̀ìn méjì. Àwọn ni iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò.

Ìgbà mélòó ni mo máa ń jẹ́ kí fóònù mi gbóná? Mo máa ń jẹ́ kí fóònù mi gbóná ní ọ̀pọ̀ ìgbà, ní ọ̀pọ̀ ìgbà nítorí pé mo jẹ́ èèyàn kan tó je pé ó máa ń lo fóònù dáadáa lójoojúmọ́. Mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé gbogbo iṣẹ́ mi, gbogbo àwọn nǹkan tí mo máa ń ṣe ó wà lórí fóònù. Nítorí náà, ní gbogbo ìgbà ni fóònù mi máa ń gbóná. Nítorí pé àwọn iṣẹ́ tí ó lágbára ni mo máa ń fi fóònù mi ṣe. Idi tí ó fi máa ń gbóná nìyẹn. Nítorí náà gbogbo ìgbà ni mo máa ń jẹ́ kí fóònù mi gbóná.

Ṣé mo máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Mo máa ń wọ bí i chain, mo máa ń wọ bí i ẹ̀gbà ọwọ́, mo máa ń wọ bí i gíláàsì, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ tí ó pọ̀ gidi gan. Mo jẹ́ èèyàn kan tó jẹ́ wí pé ó fẹ́ran ohun ọ̀ṣọ́ gidi gan. Mo fẹ́ràn oun ọ̀ṣọ́, nítorí mo man wọ àwọn góòlù, mo man wọ àwọn chain, mo man wọ oríṣiríṣi àwọn ǹkan láti ṣe ọ̀ṣọ́ mi.

Ṣé mo máa ń jẹ gúọ́mù? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gúọ́mù. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń jẹ gúọ́mù. Mo máa ń jẹ gúọ́mù gidi gan, nítorí pé mo nífẹ̀ẹ́ gúọ́mù. Mo máa ń jẹ gúọ́mù kí ìgbọ̀ mi lè dúró dáadáa. Mo máa ń jẹ gúọ́mù ní gbogbo ìgbà. Àwọn èèyàn tí ó wà ní àyíká mi gan mọ̀ wípé ẹni í nífẹ̀ẹ́ gúọ́mù púpọ̀. Idí ni é tí mo fi máa ń jẹ gúọ́mù, nítorí kí gbogbo ìgbọ̀n mi lè dúró dáadáa.

Báwo ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà tí iṣẹ́ bá pọ̀, mo máa ń fún ọkàn mi ní ìsinmi. Mo máa ń fún ọkàn mi ní ìsinmi nígbà tí iṣẹ́ bá pọ̀. Mo máa ń fara mi balẹ̀ náà wípé iṣẹ́ tó wà níwájú mi yìí, mo gbọ́dọ̀ fi ara balẹ̀ ṣe iṣẹ́ tó wà níwájú mi. Nítorí náà ní gbogbo ìgbà tí iṣẹ́ bá pọ̀ níwájú mi, mí ò ń kánjú, mo máa ń fara balẹ̀, mo máa ń fi ọkàn mi balẹ̀, mo máa ń fi ara mi balẹ̀ kí n ba lè ṣe iṣẹ́ náà dáradára.

Báwo ni mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ gidi gan. Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nípa fífún wọn lówó. Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nípa bá wọn, bí bá wọn ṣe nǹkan kan. Tí wọ́n bá nílò láti gbé nǹkan bí i kí n gbé fún wọn. Tí wọ́n bá nílò láti ra nǹkan bí i kí n rà fún wọn. Tí wọ́n bá nílò láti bá èèyàn sọ̀rọ̀ tí wọ́n ò rí ẹ̀yin ọba sọ̀rọ̀, mo lè bá wọn sọ̀rọ̀. Nítorí náà, ọ̀nà pọ̀ láti ran ènìyàn lọ́wọ́. Èmi máa ń ran ènìyàn lọ́wọ́ nípa fífúnni ní nǹkan, nípa ríra nǹkan fúnni, nípa fúnfúnni ní nǹkan lọ̀fẹ́ tàbí bí bá èèyàn ṣe nǹkan ní ọ̀fẹ́. Bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nìyẹn.

Ṣé mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa ẹ̀rọ ìgbésókè gidi gan, nítorí pé èèyàn nílò láti gbé ara rẹ̀ sókè dáradára. Nítorí pé a ní ayé ta wá yí, tí èèyàn bá gbé ara rẹ̀ sókè eeyan máa wà ní ojú kan ni. Ìdí nìyí ó dára láti gbé ara ẹni sókè dáradára. Nítorí náà mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè dáradára. Ni ọ̀pọ̀ ìgbà ni mo máa ń sọ̀rọ̀ nípa ẹ̀rọ ìgbésókè dáradára pẹ̀lú àwọn ènìyàn. Nítorí pé wọ́n mọ̀ ipé tí mo bá bá wọn sọ̀rọ̀ nípa ẹ̀rọ ìgbésókè, wọ́n máa, awọ́n náà máa gbé ara wọn sókè ní ibi iṣẹ́ tàbí nínú ohun tí wọ́n bá ń ṣe.

Ṣé mo máa ń gbé àpò ẹyin? Rárá o, mi ò n gbé àpò ẹyin o. Mi ò gbé àpò ẹyin rí. Ṣùgbọ́n mo, mo máa gbe láìpẹ́, nítorí pé mo fẹ́ràn láti máa jẹ ẹyin lọ́pọ̀lọpọ̀. Mo tí bá ń lọ sí ìta tàbí mo lọ sí ilé olóúnjẹ, mo máa ń rẹ ẹyin lọ́pọ̀lọpọ̀. Ìdí nìyí tí mo máa fẹ́ gbé àpò ẹyin láìpẹ́. Mo máa gbé àpò ẹyin láìpẹ́, nítorí pé mo fẹ́ràn gidi gan láti máa jẹ ẹyin, láti máa fi ẹyin jẹ ìrẹsì tàbí se ọbẹ̀. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ẹyin lọ́pọ̀lọpọ̀ láti máa jẹ ẹyin. Ìdí nìyí tí mo máa, mi ò ní pẹ́ gbé àpò ẹyin. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ń gbé àpò ẹyin o.

Ṣé mo máa ń ka ìwé? Bẹ́ẹ̀ ni, mo máa ń ka ìwé ní ọ̀pọ̀lọpọ̀. Mo jẹ́ èèyàn kan tó jẹ́ wi pé ó fẹ́ràn ìwé gidi gan. Ó fẹ́ràn ìwé gidi gan. Ìdí nìyí tí mo fi lọ sí unifásítì. Mo jẹ́ ti kàwé mo ti yege. Nítorí pé mo fẹ́ràn láti máa ka ìwé gidi gan. Won mọ̀ wípé ènìyàn tó máa ń ka ìwé ni mí. Ìdí tí mo fi máa ń kàwé nìyẹn. Nítorí náà mo máa ń kàwé gidi gan. Mo máa ń kàwé ní òru, mo máa ń kàwé ní ọ̀sán, mo máa ń kàwé ní alẹ́. Ni gbogbo ìgbà mo máa ń kàwé nítorí pé mo jẹ́ èèyàn tó ní ìmọ̀ gidi gan.

Ṣé mo máa ń wọ ìborùn? Rárá o, mi ò kí ń wọ ìborùn. Mi ò ń wọ ìborùn rárá, mi ò fẹ́ràn ìborùn. Báwo ni mo màá ṣe máa wọ ìborùn? Láì ṣe ẹlẹ́hà tàbí láì ṣe obìnrin. Ọkùnrin ni mí o, mi ò ń wọ ìborùn rárá. Mi ò ń wọ ìborùn, ṣùgbọ́n tí àwọn obìnrin bá wọ ìborùn, ó máa ń da ní ara wọn. Ṣùgbọ́n fún èmi o, mi ò kí ń wọ ìborùn, mi ò fẹ́ràn ìborùn. Tí mo bá rí ìborùn báyìí mi ò tiẹ̀ n súnmọ́. Ṣùgbọ́n mo ní àwọn èèyàn tó yẹ pé wọ́n máa ń wọ ìborùn, tí wọ́n fẹ́ràn láti máa wọ ìborùn. Ṣùgbọ́n èmi o, mi ò fẹ́ràn ìborùn rárá rárá àti rárá ni, mi ò fẹ́ máa wọ ìborùn rárá.

Irú ẹ̀bùn wo ni mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ni ẹ̀bùn owó tàbí aṣọ tàbí oúnjẹ. Ẹ̀bùn oríṣìíríṣìí wà tí mo máa ń fún àwọn ènìyàn. Ìgbà mìíràn, mo lè sọ pé owó ni mo fẹ́ fún ènìyí gẹ́gẹ́ bí ẹ̀bùn. Nígbà mìíràn kẹ̀ré, mo lè sọ wípé aṣọ tàbí oúnjẹ ni mo fẹ́ fún ènìyàn gẹ́gẹ́ bí ẹ̀bùn. Nígbà mìíràn kẹ̀rí, ó lè jẹ́ wípé fóònù ni mo fẹ́ fún ènìyàn gẹ́gẹ́ bí ẹ̀bùn. Nítorí náà oríṣìíríṣìí ọ̀nà tàbí oríṣìíríṣìí ẹ̀bùn ni mo máa ń fún àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni, orù èèyàn tó mo jẹ́ nìyẹn, mo máa ń fún èèyàn ní ẹ̀bùn owó, ẹ̀bùn aṣọ àti oríṣìíríṣìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Àkókò ọdún wo ni mo fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò Kérésì. Àkókò Kérésì ni mo fẹ́ràn jù nítorí pé àkókò Kérésì jẹ́ àkókò tí wọ́n bí Jésù Olúwa wa. Ṣùgbọ́n mo tó fẹ́ràn àwọn àkókò mìíràn ní ọdún. Àkókò mìíràn tí mo fẹ́ràn ní ọdún ni àkókò ọdún titun. Mo máa ń fẹ́ràn àkókò ọdún titun náà nítorí pé ó jẹ́ àkókò tí mo máa wà pẹ̀lú àwọn ẹbí mi, tí mo máa wà pẹ̀lú wọn nílé tí a jọ máa ṣe àjọyọ̀. Nítorí náà mo fẹ́ràn Kérésì lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n mo tó fẹ́ràn àkókò ọdún tuntun bákan náà nítorí pé ó jẹ́ àkókò tí màá lọ sí ilé tí mo sì máa bá àwọn ẹbí mi ní àjọyọ̀.

Ṣé mo mọ bí a ti ń ká àwòrán ilé? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe é. Mo mọ bí a ti ń ká àwòrán ilé ní ọ̀pọ̀lọpọ̀ nítorí pé mo jẹ́ ènìyàn tó je pé a máa ń kun ilé. Mo mọ bí a máa ń, ba yẹ máa ń kun ilé. Mo jẹ́ ẹeyan kan tó yọ pé a mọ bí a ṣe máa ń kun ilé nítorí náà mo mọ bí a ṣe ń ká àwòrán ilé lọ́pọ̀lọpọ̀. Emí kan fúnra mi pẹ̀lú ọ̀dà mi, mo lè fi ṣe àwòrán ilé dáradára. Nítorí náà, mo mọ bí a ti ń ká àwòrán ilé lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ká àwòrán ilé, bẹ́ẹ̀ni.

Nígbà wo ni o kẹ́yìn tí mo lọ sí ibi orin? Mo lọ sí ibi orin ní ọ̀sẹ̀ tí ó kọjá yẹn ní ilé ìjọsìn. Nítorí pé a máa ń kọrin ní gbogbo ìgbà ní ilé ìjọsìn. Mo jẹ jẹ́ ẹni tó jẹ pe o máa ń tẹ dùùrù, mo máa ń tẹ dùùrù. Ìdí nìyẹn tí mo fi máa ń lọ sí ilé ibi tí wọ́n ti ń kọrin. Nítorí náà ní ọ̀sẹ̀ tí ó kọjá mo lọ sí ibi tí wọ́n ti ń kọrin, mo sì gbádùn ara mi dáadáa. Bẹ́ẹ̀ ni mo lọ sí ibi tí wọ́n ti ń kọrin. Mo lọ sí ibi tí wọ́n ti ń kọrin ní ọ̀sẹ̀ tí ó kọjá. Mo sì gbádùn rẹ̀ gidigidi. Mo gbádùn rẹ̀ gidigidi. Nítorí pé mo jẹ́ ẹni tí ó fẹ́ràn orin gan an. Mo jẹ́ ẹni tó fẹ́ràn láti máa gbọ́ orin ní gbogbo ìgbà.

Kí ni mo máa ń ṣe láti tayọ síra àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi? Àwọn nǹkan tí mo máa ń ṣe ni wípé mo máa ń wá ìmọ̀ kún ìmọ̀, mo máa ń wá ìmọ̀ kún ìmọ̀ tí bá dá wà, tí bá wà ní ilé. Nígbà mìíràn, mo máa ń wo orí ayélujára Íńtánẹ́ẹ̀tì láti mọ ìmọ̀ kún ìmọ̀ tí mo mọ̀. Ìdí nìyí tí mo fi máa ń tayọ ju àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi lọ. Nítorí pé mo máa ń mọ̀ ju wọ́n lọ. Nítorí mo máa ń wo ẹ̀rọ ayélujára láti mọ̀ ju wọ́n lọ. Èyí ni tí mo fi máa ń tayọ wọ́n nìyẹn. Bẹ́ẹ̀ ni bí ṣe máa ń ṣe nìyẹn.

Báwo ni mo ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Bí mo ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò ní ẹlẹ́yìí, mo máa, mo máa ń kó àwọn ẹrù tí mo máa wọ, màá kó sínú báàgì ńlá, mà kó sínú báàgì tó le gba gbogbo ẹrù tí mo máa kó, màá kó gbogbo rẹ̀ sínú ẹ̀. Mo jẹ́ èèyàn kan tí ó yé pé mi ò fẹ́ máa gbé àwọn báàgì púpọ̀, nítorí ná gbogbo ẹrù tí bá máa kó lọ sí ìrìnàjò, mo máa rí pé gbogbo àwọn ẹrù yẹn ó máa wà nínú báàgì, wọ́n á wà nínú báàgì kan kí ìbà lè gbé dáadáa, kí ìbà lè gbé sínú mọ́tò dáadáa. Bẹ́ẹ̀ ni bí ṣe máa ń ṣe nìyẹn.

Ṣé mo jẹ́ ẹni tí kọ jẹ ẹran? Ṣé mo jẹ́ ẹni tí o máa ń kọ jẹ ẹran? Tàbí ẹni tó máa ń jẹ ẹran? Bẹ́ẹ̀ni, mo jẹ́ èèyàn tó máa ń jẹ ẹran. Mo jẹ́ èèyàn tó máa ń jí, tó máa ń jíkọ jẹ ẹran. Nítorí pé mo nífẹ̀ẹ́ ẹran gidi gan. Mo fẹ́ kí máa jẹ ẹran ní gbogbogbà. Bóyá lórí ìrẹsì ni o, bóyá nínú ọbẹ̀ ni o, bóyá nínú ẹ̀fọ́ rírò ni o, bóyá ní ibikíbi tí mo bá rẹ ẹran ṣe mo fẹ́ran ẹran gidi gan. Mo fẹ́ran láti máa jẹ ẹran ní gbogbogbà. Nítorí pé ẹran dáa lára, ẹran máa ń ṣe àgọ́ ara ní oore.

Kí ni mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Ìbéèrè ńlá ni eléyìí Àwọn nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni òtítọ́. Òṣìṣẹ́ tó bá ní òtítọ́ ó dáa fún ilé iṣẹ́, mo sì máa ń wo bí wọ́n ṣe lè ṣiṣẹ́ sí i. Nítorí pé tí òṣìṣẹ́ bá mọ iṣẹ́ ṣe dáradára, ó máa gbé ibi iṣẹ́ náà lọ sí ibi gíga. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn kí òṣìṣẹ́ kó máa ṣiṣẹ́ kárakára. Nítorí pé tí òṣìṣẹ́ bá ń ṣiṣẹ́ kárakára, ilé iṣẹ́ máa wá tẹ̀síwájú, ilé iṣẹ́ ò ní máa fàsẹ́ yìí. Ìdí nìyí ni mo fi fẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n ní ìṣan níapá, tí wọ́n sì lè ṣe iṣẹ́ dáradára, bó ti tọ́ àti bí o ti yẹ. Ìdí nìyẹn tí mo fi máa ń yan àwọn òṣìṣẹ́ tuntun. Ṣùgbọ́n tí òṣìṣẹ́ bá ní àwọn nǹkan tí mo sọ yìí nínú wọn, mi ò ní yàn wọ́n o.

Ṣé mo ti lọ sí àgọ́ rí? Bẹ́ẹ̀ni mo ti lọ sí àgọ́ rí. Bó jẹ́ àgọ́ ilé ìjọsìn, bó jẹ́ àgọ́ oríṣìíríṣìí ṣá, mo ti lọ sí àgọ́ rí. Dáadáa, mo ti lọ sí àgọ́ oríṣìíríṣìí. Mo ti lọ sí àgọ́ ìjọsìn rí, mo ti lọ sí àgọ́ ibi tí wọ́n ti ń kọrin rí, mo ti lọ sí àgọ́ ibi tí wọ́n ti ń ṣe iṣẹ́ rí, mo ti lọ sí àgọ́ oríṣìíríṣìí. Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ̀ rí dáadáa. Ojoojúmọ́ ni mo máa ń lọ sí àgọ́. Nítorí náà mo ti lọ sí àgọ́ rí dáadáa. Bẹ́ẹ̀ni.

Nígbà wo ni o kẹ́yìn tí mo kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ehn, mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Bẹ́ẹ̀ni, mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Nítorí pé mi ò fẹ́ ṣe iṣẹ́ yẹn, mo jẹ kọ iṣẹ́ yẹn sílẹ̀. Bi n ṣe kọ ìgbékalẹ̀ iṣẹ́ sílẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ni, mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ sílẹ̀ ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Óun ni mo kọ ìgbékalẹ̀ iṣẹ́. Nítorí pé àwọn iṣẹ́ pọ̀ níwájú tí a fẹ́ ṣe. Nítorí náà mo nílò láti kọ gbogbo rẹ̀ sílẹ̀ láti ṣe.

Báwo ni mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? À, mo máa ń rí ìpèsè àwọn ohun èlò dáadáa. Nítorí pé, ẹ, ọ̀rẹ́ mi kan wà tí ó máa ń ta àwọn ohun èlò. Ó ní àwọn ọ̀rẹ́ tí ó pọ̀ tó máa ń ta àwọn ohun èlò. Ìdí nìyẹn tí mo fi máa ń rí àwọn ìpèsè àwọn ohun èlò dáadáa. Tí bá lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi àkọ́kọ́, ìyẹn lè fún mi, mo lè ra lọ́wọ́ ẹ̀. Ó dẹ̀ lè fún mi. Ọ̀rẹ́ mi mìíràn náà tó wà tí ó ń ta ǹkan, ohun èlò báyẹn. So ìdí nìyí tí mo fi ní ohun èlò tí ó pọ̀. Mo máa ń rí ibi ìpèsè àwọn ohun èlò tí ó pọ̀. Nítorí pé àwọn ọ̀rẹ́ mi ní ohun èlò.

Báwo ni mo ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi ní orí Íńtánẹ́ẹ̀tì? Ẹ bí, mo ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi ní Íńtánẹ́ẹ̀tì ni wípé, mì o ń fi gbogbo nǹkan tí mo bá ń ṣe, mo ń fi sórí Íńtánẹ́ẹ̀tì. Nítorí pé, nǹkan tí o bá fi sórí Íńtánẹ́ẹ̀tì ni àwọn èèyàn máa rí. Ṣùgbọ́n nígbà tí mo ń fi ayé mi sí Íńtánẹ́ẹ̀tì, mi o ń fi ohun tí mo ń ṣe sí Íńtánẹ́ẹ̀tì, àwọn èyàn oo lè sọ pé báì báì báì lẹ́ni yi ri, wọ́n ò mọ ìkọ̀kọ̀ mi. Nítorí pé, mi ò ń fi gbogbo ìkọ̀kọ̀ mi sí orí Íńtánẹ́ẹ̀tì. Bí i ṣe máa ń ṣe ni èyí, mo máa ń fi ayé mi, mo máa ń fipamọ́ ni, mi ò ń fi sí Íńtánẹ́ẹ̀tì. Nítorí pé tí bá fi sí Íńtánẹ́ẹ̀tì, àwọn èèyàn máa rí, wọ́n sì máa ma lò lódì sí mi. Idi tí mo fẹ́ fi fi sí orí Íńtánẹ́ẹ̀tì ni. Nítorí náà, mo máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì.

Nígbà wo ni ó kẹ́yìn ń fò? Mi ò mọ ìtumọ̀ eléyìí. Èwo ni nígbà wo ni ó kẹ́yìn ń fò? Kò ń ṣe ìtumọ̀ èdè Yorùbá, kò ní ìtumọ̀ gidi. O nílò láti tún ìbéèrè yìí kọ dáadáa. Nítorí pé ohun tí ẹ kọ sílẹ̀ yìí kò ń ṣe ìtumọ̀ gidi. Èwo ni nígbà wo ni ó kẹ́yìn ń fò? Ẹ máa kọ ìbéèrè yín dáadáa kí ẹ tó gbé jáde. Nítorí ìbéèrè tí èmi ń wò yìí kò ń ṣe ìbéèrè gidi rárá rárá. Kò ṣe ìbéèrè gidi rárá rárá àti rárá.

Ṣé mo fẹ́ràn láti máa jókòó ní orí fèrèsé nínú ọkọ̀ òfurufú? Rárá o, mi ò, mi ò wọ ọkọ̀ òfurufú rí nítorí náà mi ò lè sọ bóyá mo fẹ́ràn rẹ̀ tàbí mi ò fẹ́ràn rẹ̀, nítorí pé mi ò wọ inú ọkọ̀ òfurufú rí. Ṣùgbọ́n tí mo bá wọ inú ọkọ̀ òfurufú, bóyá mo máa fẹ́ràn rẹ̀ tàbí mi ò ní fẹ́ràn rẹ̀ mi ò lè sọ. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò mọ̀ nítorí pé mi ò tíì wọ inú ọkọ̀ òfurufú rí. Ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé láìpẹ́ n ó wọ inú ọkọ̀ òfurufú.

Ṣé mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé? Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé tí mo máa ń lò rẹpẹtẹ ní ilé. Mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí ó pò ní ilé rẹpẹtẹ tí mo máa ń lò. Nígbà mí, mo máa ń gbé lọ lọ síta lọ lò. Nígbà mi mo máa ń lò ó ní ilé. Mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tó pò rẹpẹtẹ ní ilé tí mo máa ń lò ní oríṣìíríṣìí, ní oríṣìíríṣìí ó pò rẹpẹtẹ ní ilé tí mo máa ń lò ní oríṣìíríṣìí bẹ́ẹ̀ni. Ṣé ìbéèrè mìíràn tó wà tí ó fẹ́ béèrè kì í dáhùn? Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti dáhùn eléyìí ná.

Báwo ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi? Mo máa ń pàrọ̀ ọkàn mi nípa àdúrà. Tí bá wà nínú iyàrá àdúrà, màá sì gbàdúrà sí Ọlọ́run pé Ọlọ́run fún mi ní ọkàn tuntun, fún mi ní ẹ̀mí tuntun, fún mi ní ọkàn tí ó dára. Mo máa gbàdúrà kí Ọlọ́run fún mi ní ọkàn tuntun ṣe máa ń pàrọ̀ ọkàn mi nìyẹn. Nítorí pé èèyàn o lè dá pàrọ̀ ọkàn ara rẹ̀ àfi tí Ọlọ́run bá pàrọ̀ ọkàn èèyàn fẹ́yàn. Bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. Mo máa ń pàrọ̀ ọkàn mi nípa àdúrà àti nípa àwẹ̀ sí Ọlọ́run bí ṣe máa ń ṣe níyẹn.

Ṣé mo máa pàdé àfojúsùn títà mi? Kí ni ìtumọ̀ èdè eléyìí? Ṣé o máa pàdé àfojúsùn títà mi? Èléyìí ò ní ìtumọ̀ ní èdè Yorùbá. Ẹ̀ẹ̀kan kọ èdè Yorùbá tí ò lọ, tí ò, tí ò dán mọ́rán. Ṣé irú ìbéèrè wo lé léyìí? Tí ẹ̀ bá gbọ́ Yorùbá máa sọ pé ẹ̀ gbọ́ Yorùbá. Nítorí pé àlàyé yìí kò, kò yé mi dáadáa o. Ìbéèrè yìí kò ń ṣe ìbéèrè tí ó dán mọ́rán. Kò ń ṣe ìbéèrè tí ó dán mọ́rán rárá, rárá, rárá. Báwo ni o ṣẹ́ ma máa béèrè pé ṣe mo máa n pàdé àfojúsùn títà, títà mi? Kí ni ìtumọ̀ eléyìí? Kò ní ìtumọ̀ ní ọ̀dọ̀ tèmi o.